Àwọn nkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ tí mo bá ti jí. Òhun ni pé tí mo bá ti dìde ní orí ìbùsùn mi, màá dìde, màá kí àwọn òbí mi àti ẹ̀gbọ́n mi pé "Ẹ kàárọ̀". Wọn a sì dá mi lóhùn wípé "Ṣé dáadáa la jí?" Èmi náà sì dá wọn lóhùn wípé "Bẹ́ẹ̀ni, dáadáa n mọ jí". Tí mo bá kí wọn tán, màá gba ilé, ilé ìwẹ̀ lọ, ibi èyí, mà á bu omi àbí kí n lọ wá odò tí ó n ṣan kin pọnmi. Màá pọnmi sínú ilé ìwẹ̀, màá bu omi sára, màá fọ ẹnu mi, màá sì tún wẹ̀. Tí mo bá ṣi wẹ̀ tán, màá gbá ilẹ̀. Ilẹ̀ gbígbà ń bẹ̀ n lẹ̀ fún mi láti gbá. Tí mo bá gbá ilẹ̀ tán, màá fa abọ́ tí a fi jẹun ní alẹ́ àná. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni àwọn ẹ̀gbọ́n mi á tún bẹ̀ mí ní iṣẹ́ wípé "wò, jọ wá bá mi ra ǹkan wá" tàbí kí wọ́n bẹ̀ mí ní ohun tí a máa jẹ ní òwúrọ̀. Báyìí ni ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ tí mo bá ti wà ní ọ̀dọ̀ àwọn òbí mi.

Ohun kan tí mo máa ń ṣe tí mo bá ti dúró dè ńkan ni wípé, nǹkan tí mo máa ń sábà ń ṣe nígbà tí mo bá n dúró dè ńkan, òhun ni wípé màá ma wo ago tó wà ní ọwọ́ mi bóyá ọjọ́ o tii lò tàbí ọjọ́ ti lọ. Èyí ni ǹkan tí mo máa ń sábà ń duro de tọ́ je wi pé tí mo bá n lọ síbi iṣẹ́, màá ma wo ago bóyá ìyàwó mi iná to ń dá àbí àwọn ọmọ mi bóyá wọ́n ti ṣe tán kí n lè gbe won lọ́wọ́ lọ sí ilé ìwé bọ̀. Ṣùgbọ́n tí wọ́n o bá tì se tan máa máa lọ tàbí kí n dúró dè wọ́n, àbí kí n má wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nígbà tí ǹkan, nígbà tí mo bá ń dúró dè ńkan kí ń má wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba ímeèlì ní orí fóònù mi, ẹ̀rọ bánisọ̀rọ̀ mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àgàgà tó bá jẹ́ ímeèlì tí wọ́n fi ránṣẹ́ sí mi ní àti bí iṣẹ́, òun ni mo ń máa sábà ń gbà ní orí ímeèlì mi. Wọ́n le kọ̀ wípé, "àáà, arákùnrin ọ̀gbẹ́ni Mister kìnìkán kìnìkán". Wọ́n a kọ̀ wípé, "ẹ jọ̀wọ́, ǹjẹ́ a lè bá yín ṣiṣẹ́ papọ̀ ní ilé iṣẹ́ yín? Àbí ẹ ní àwọn ọ̀nà mìíràn tí a lè gbà láti fi bá yín ṣiṣẹ́?" Èyí ni ímeèlì tí wọ́n bá sábà máa fi ránṣẹ́ sí mi ní orí ẹ̀rọ ayélujára tí mo gbé lọ́wọ́ eyi tamọ̀ sí fóònù. Ẹ̀rọ ayélujára yìí ó wúlò lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ímeèlì mi ni wọ́n sábà máa ń fi ǹkan ránṣẹ́ sí. Òun ló sì jẹ́ kí n lè mọ ohun tó bá tún kàn. Ímeèlì yìí ó wúlò lọ́pọ̀lọpọ̀.

Ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn nnkan tí mo fẹ́ràn láti máa ṣe ní ilé-iṣẹ́ mi. Nítorí wípé àwọn oníbàárà mi wọ́n máa ń sábà wá láti ìlú òdìkejì wá bá wa ra ọjà. Ìdí nìyí tí mo máa ń fi múra sílẹ̀ níwọ́n ìgbà tí mo bá ti fẹ́ ṣe ìpàdé pẹ̀lú wọn wípé, àáwọn oníbàárà mi tí ń bọ̀ ní àtòkè àti ìlú òdìkejì, mo gbọ́dọ̀ ṣètò gbogbo ibi tí wón ń sùn sí tàbí mo gbọ́dọ̀ ṣètò ohun tí wón ń jẹ tàbí ohun tí wón ń mu. Ìdí nìyí tí mo máa ń fi ṣe ìmúra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi. Torí wípé mo mọ̀ wípé tí wón bá pé ṣe owó péréte ni wón sábà máa ń fi rája ní ọ̀dọ̀ mi. Ìdí nìyí tí mo máa ń fi ṣe pàtàkì wọn àti ṣe ìmúra sílẹ̀ fún wọn níwọ́n ìgbà tí mo bá ti fẹ́ ṣe ìpàdé pẹ̀lú wọn. Màá sì sọ fún àwọn ọmọṣẹ́ mi wípé, ẹ múra sílẹ̀, àwọn oníbàárà mi ń bọ̀, ẹ lọ fọ ilé rọ́tì, ẹ lọ fi ọ̀nà roka, a sì wá ibùsùn tó dáa fún wọn àti ibi tí wón ti gba afẹ́. Ko to di pé wọn ó bẹ̀rẹ̀ ìpàdé náà tí a fi lè rí ọ̀rọ̀ sọ dáadáa lórí bí wón ṣe ń rajà àti bí ọjà náà yóò ṣe máa tẹ̀ wọ́n lọ́wọ́ àti bí ọjà náà ó ṣe máa yá kíákíá. Èyí ni bí mo ṣe máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń pẹja. Bí a ṣe ń pẹja lọ́pọ̀lọpọ̀ jẹ́ ọ̀kan lára ohun tí bàbá àgbà fi kọ́ mi nígbà tí mo lọ sí ọ̀dọ̀ bàbá àgbà ní òṣùpá mẹ́jì sí ẹ̀yìn. Iṣẹ́ pẹjapẹja ni bàbá, bàbá àgbà ń ṣe tó sì jẹ́ pé wọ́n fi lé bàbá mi gan lọ́wọ́. Bàbá mi tí wọ́n fi lé ní ọwọ́ gan-an sì ti fẹ́ fi lé mi gan-an lọ́wọ́ ní èmi gangan fún lára-lára mi. Wípé iṣẹ́ pípẹja yìí ó wúló lọ́pọ̀lọpọ̀ torí wípé pẹjapẹja ni àwọn èèyàn máa ń gbóríyìn fún ju ní abúlé àti ní ìgboro. Torí wípé wọ́n sábà máa ń ra ẹja ní ọwọ́ àwọn ẹni yìí, torí wípé láì, láìsí ẹja àwọn kò lè jẹ oúnjẹ ní, àwọn kò lè jẹ oúnjẹ tó dára àbí oúnjẹ náà kò lè lọ dáadáa lẹ́nu wọn. Ìdí nìyí tí wọ́n fi láì, tí wọ́n fi fẹ́rẹ̀ àti máa pẹja. Iṣẹ́ pípẹja òun ló jẹ́ ọ̀kan gbòógì láàrín àwọn iṣẹ́ tí ó máa ń sábà yára jù ní àárín, àárín ọdún. Iṣẹ́ pẹjapẹja ó jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ tí mo tún yàn láàyò tí inú mi sì máa ń dùn torí wípé iṣẹ́ pẹjapẹja yìí òun ló ń ti tọ́ mi dàgbà. Báyìí ni a ṣe máa ń pa ẹja ní odò. Bí a ṣe máa ń pẹja ní odò ó jẹ́ àwọn o-- nǹkan oríṣi méjì ni a sábà máa ń lò. A máa ń lo ẹ̀fọ́n tí a mọ̀ sí net. Ẹ̀fọ́n yìí, apo ẹ̀fọ́n yìí òun ni a máa sábà ń lò tí bàbá àgbà a ta àwọn nǹkan tó lè mú ẹja tí wọ́n á ta síbẹ̀. Tí ẹ pé tí bàbá àgbà bá nẹ àwọn awọ̀n yìí sí orí etí odò, àwọn awọ̀n yìí yóò dẹ̀ mú àwọn ẹja yìí lọ́kọ̀kan kí n má fọ̀rọ̀ gùn. Bí a ṣe máa ń pẹja, mo mọ̀ bí a ṣe ń pẹja lọ́pọ̀lọpọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ètò owó iṣẹ́ mi torí wípé ẹni tó bá ṣiṣẹ́, ó gbọdọ̀ lásìkò gbádùn. Bí mo ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ mi ni, níwọ̀n ìgbà tí wọ́n bá ti san owó iṣẹ́ mi fún mi, màá gbà á, inú mi á sì dùn lọ́pọ̀lọ́pọ̀ torí wípé èmi ni mo ṣe iṣẹ́ mi. Èmi náà ni wón ó sì tẹ́wọ́ gba iṣẹ́ mi. Bí mo bá ti gba owó iṣẹ́ mi, màá gbà á, màá kó lọ sí ilé, à, màá yọ̀ pẹ̀lú àwọn ẹbí mi àti mọ̀lẹ́bí mi. Màá yọ owó ilé ìwé àwọn ọmọ mi sọ́tọ̀. Màá yọ owó, owó orí, màá yọ sọ́tọ̀. Màá tún yọ owó tí a fi ra oúnjẹ sílé, màá yọ sọ́tọ̀. Màá tún yọ owó ìyàwó mi tí mo yá torí wípé ìyàwó ẹni, olùrànlọ́wọ ẹni ni, màá yọ sọ́tọ̀. Ìdí nìyí tí mo máa ń fi yọ owó ìyàwó mi, owó ìyàwó mi sọ́tọ̀ torí wípé ó ràn mí lọ́ púpọ̀púpọ̀. Tí mo bá ti yọ àwọn owó yìí tán, màá tún yọ owó tí màá tún dá ní ilé ìjọsìn torí wípé Ọlọ́run ló fún mi ṣe ènìyàn kọ torí wípé bó bá jẹ́ pé ènìyàn níí ṣe, a ti di asán. Ṣùgbọ́n tó bá jẹ́ pé Ọlọ́run níí ṣe, a sì máa wà títí ayérayé. Ìdí nìyí tí mo máa ń fi yọ owó ilé ìjọsìn náà sí ọ̀tọ̀ torí wípé, hmmm, ǹkan n bẹ lẹ́yìn ẹ̀fà.

Kò sí ìgbà kan tí mi kì í sábà rí àwọn ọ̀rẹ́ mi torí wi pé ilé wọn kò jìnà sí agbègbè ibi tí àwa náà ń gbé. Ìdí nìyí o fi jẹ́ pé ojoojúmọ́, ojoojúmọ́ ni mo sábà máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi. Inú mi sì máa ń dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti pàdé wọn torí pé a jọ máa ń mu, a jọ máa ń jẹ, a sì tu jọ máa ń ṣe iṣẹ́ kankan náà papọ̀. Torí wi pé n ò lè, n ò lè sọ ìgbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tà ti pàdé torí wi pé a sábà máa ń pàdé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí ọ̀rẹ́ ni, ní í ṣe àmojuto fúnni. Àwọn ọ̀rẹ́ mi, mo fẹ́ràn wọn púpọ̀ lọ́pọ̀lọpọ̀ torí, hmm, n ò lè sọ pé ìgbà ìkẹyìn àbí nígbàwo ni ìkẹyìn kí o pàdé àwọn ọ̀rẹ́ rẹ. Kò sí ìgbà ìkẹyìn tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi torí ojoojúmọ́ la sábà máa ń pàdé. Ojoojúmọ́ yìí sì ni, kò sí ojúmọ́ kan.

Ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ilé-ìwé, òun ni ẹ̀kọ́ ìṣirò èyí tí a mọ̀ sí máátì. Máátì ni mo fẹ́ràn jù púpọ̀, púpọ̀. Tórí wípé, àwọn ẹ̀gbọ́n mi tí wọ́n wà ní ilé-ẹ̀kọ́ gíga, wọ́n máa ń sọ fún mi pé máátì ló ṣe kókó jù. Inú emi náà sì máa ń dùn pé tí mo bá dé ilé ẹ̀kọ́ tí wọ́n ti kà ṣáwájú mi, èmi náà á fẹ́ràn máátì àti máátì èyí ta mọ̀ sí ẹ̀kọ́ ìṣirò. Èmi náà fẹ́ràn rẹ̀ púpọ̀, púpọ̀. Inú mi sì máa dùn tí olùkọ́ náà bá ń kọ́ wa ní ẹ̀kọ́ ìṣirò. Inú mi à sí máa dùn púpọ̀, púpọ̀. Tórí wipé, ẹ̀kọ́ ìṣirò yìí, ó wúlò ní ọ̀pọ̀lọpọ̀. Torí tí ó bá wà ní ilé, wà á lo ìṣirò láti fi ṣirò ohun tí ó fẹ́ ṣe níní. Tí ó bá wà níbi iṣẹ́, wà á lo, wà á lo ìṣirò láti fi ṣe àwọn ohun iṣẹ́ rẹ̀. Kò sí ohun tí ò lè lò ẹ̀kọ́ ìṣirò yìí fún. Ẹ̀kọ́ ìṣirò yìí, òun ni èèyàn máa ń lò tí ó bá ń ka owó náà àbí tí ó bá ń pín owó. Kò sí ohun tí ò le lo ẹ̀kọ́ ìṣirò yìí lè. Ẹ̀kọ́ ìṣirò yìí tí a mọ̀ sí mathematics, òun ni mo fẹ́ràn jù ní ilé ìwé. Inú mi ṣì máa dùn tí wọ́n bá ti, tí olùkọ́ náà bá ti wọ kíláàsì wa, tó bá ti ní iṣẹ́ ìṣirò ni a fẹ́ ṣe ní òní. Ayọ̀ mi á ṣì kún, torí wipé, màá tún wò pé, mọ̀ túfẹ́ kàn. Mo tú fẹ́ kọ́ nǹkan tuntun míi nínú ẹ̀kọ́ ìṣirò náà. Torí ẹ̀kọ́ ìṣirò náà ó wúlò ní ọ̀pọ̀lọpọ̀. Inú mi á ṣì máa dùn púpọ̀, púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́ torí wípé kẹ̀kẹ́ rẹ ni mo fẹ́ràn jù láti máa fi ṣeré àbí tí wọ́n bá bẹ̀ mí níṣẹ́. Bí mo ṣe mọ kẹ̀kẹ́ gùn ni pé bí àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bá ń gun kẹ̀kẹ́, inú mi á sì máa dùn wípé, à ní ọjọ́ kan náà ni èmi náà yóò gun kẹ̀kẹ́ yìí, ní bàbá mi àti ìyá mi á ra kẹ̀kẹ́ yìí fún mi. Inú mi máa dùn lọpọpọlọ torí wípé kẹ̀kẹ́ a máa ń múni yára ní gbogbo ohunkóhun tí o bá fẹ́ ṣe. Bóyá yálà tó ba mo fẹ́ lọ sí ọjà tàbí wọ́n bẹ̀ mí níṣẹ́ lọ sí ìlú, lọ sí odo aunty wọn, wọn á sì gbé kẹ̀kẹ́ yìí àbí lọ sódò ọ̀rẹ́ wọn ṣá. Àwọn bàbá mi wọ́n fẹ́ràn láti máa bẹ̀ mí níṣẹ́ àjàjà bí mo bá ti sọ wípé kẹ̀kẹ́ ni mo fẹ́ gbé jáde. Wọn á bẹ̀ mí níṣẹ́ yìí, èmi ni a sì gun, èmi ni a sì sáré gbé kẹ̀kẹ́, wọn á sì máa gbé lọ torí kẹ̀kẹ́ ó yára púpọ̀púpọ̀. A sì máa mú iṣẹ́ yá fún ni torí wípé máa.

Rárá, mi ò tíì lu etí mi rí torí wípé ọkùnrin kì í sábà lu tí, obìnrin ni máa ń lu tí torí wípé ìdí tí àwọn ọkùnrin, àwọn obìnrin máa ń fi lu tí ni wípé àwọn obìnrin tí wón bá lu tí á mú wọn rẹwà púpọ̀ lọ́pọ̀lọpọ̀, á sì máa jẹ́ kí wọ́n wu ọkùnrin láti fẹ́. Ṣùgbọ́n tí okunrin tó bá lu tí, obìnrin náà á máa wò ó pé ṣé ẹgbẹ́, ẹgbẹ́ òun ló tú lu tí ni òun tún máa fẹ́ ẹ ni àbí ẹni tí kò lu tí torí lulú tí àwọn obìnrin ó máa ń mú wọn rẹwà púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Idi ni yii ti wòn mà fi n lu ti, àwón obinrin fèran ogè sìsè, lu luti si jè okàn lara awon ogè tí wón feran la ti ma sè to ri wipè àti ayé báyé ni wọ́n ti bá kí wọ́n máa lu tí, àwọn òbí wọn náà sì fẹ́ ọwọ́ sí láti máa lu tí fún wọn torí hun lulú tí yìí òge ṣíṣe ni fún àwọn obìnrin. Ṣùgbọ́n fún ọkùnrin láti lu tí, rárá kò dára.

Nǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́, òhun ni wípé kí àwọn akẹgbẹ́ mi tí wón bá ń ṣiṣẹ́, tí wón sì ń sọ fún mi wípé àwọn oníbàárà bí ọgọ́rùn lo ti wá sí ọgbà àwọn ní òní. Ah! Ẹnu àyà mi wípé, ah! Irú kíwá ni mo ṣe ní òní yìí báyìí. Eléyìí jẹ́ ohun tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́. Màá sì tú ro wipé, ah ah! Ọ̀nà wo ni àwọn tún ń gbé gbà ní ẹnu iṣẹ́ wípé ẹ̀yin oníbàárà ọgọ́rùn ti wá sí ọ̀dọ̀ tòun. Màá ń rò pé, ah! Irú ìtara wo ni? Irú ìtara yìí ni ó máa ń sábà fún mi ní ibi iṣẹ́. Ó máa ń ya mi, ó máa ń yà mí lẹ́nu púpọ̀ púpọ̀ wípé Màá sì tú wo wipé, ah ah! Ọ̀nà wo ni àwọn tún ń gbé gbà ní ẹnu iṣẹ́ wípé ẹ̀yin oníbàárà ọgọ́rùn ti wá sí ọ̀dọ̀ tòun. Torí tí o bá rí arákùnrin àbárábìnrin tí ẹ jọ wà níbi iṣẹ́ tí ọ̀gá fẹ́ràn jù, ìtara ni. Torí ìtara fún, ìtara ni fún mi ní ibi iṣẹ́ mi.

Yàrá tí mo fẹ́ràn jù òhun ni yàrá ibi tí mo máa ti sábà gbàlejò. Yàrá ibi tí mo ti máa ń gbàlejò yìí, òhun ni mo fẹ́ràn púpọ̀ jù nínú ilé mi torí wípé bí àwọn àlejò bá ń ba, bí àwọn àlejò bá wá mí wa, inú mi á dùn, ayọ̀ mi á kún torí wípé a máa jókòó nínú yàrá náà, a sì máa bá wa, a sì máa bára wa rẹ́rìn. A máa jọ dọ́wọ̀ rẹ́kẹ́, àsìjọ tún máa jẹ, a tún máa jo mu. Ìdí nìyí tí mo fi fẹ́ràn yàrá ìgbàlejò torí wípé àwọn àlejò yìí wọ́n máa n, wọ́n máa ń mú ínu mi dùn púpọ̀ púpọ̀ lọ́pọ̀lọpọ̀ torí wípé bí wọ́n ṣe ń mú nu mí dùn ló jẹ́ kí ń fẹ́ràn inú yàrá náà torí yàrá náà ó dára lọ́pọ̀lọpọ̀. Àwọn ohun tí mo kó síbẹ̀ o tun jẹ́ kí o mu yàrá náà rẹwà. Ìdí nìyí tí mo fi fẹ́ràn yàrá ìgbàlejò púpọ̀ púpọ̀. Yàrá ìgbàlejò yìí, òun ni yàrá tí mo fẹ́ràn jù nínú gbogbo yàrá inú ilé.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù láti máa ṣe ni, òun náà ni eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, torí wípé mo fẹ́ràn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Nítorí àwọn ọ̀rẹ́ mi àti àwọn akẹgbẹ́ mi, àwa gbogbo a fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Débi wípé wọ́n ti fẹ́ máa pè wa ní òkè òkun láti wá bá àwọn ará ibẹ gbá, torí wọ́n rí bí a ṣe máa ń dára pẹ̀lú bọ́ọ̀lù ní orí pápá. Torí èmi ni mo máa ń sábà gbá iwájú. Ìdí nìyí tí mo fẹ́ràn bọ́ọ̀lù, eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Torí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jẹ́ ohun kan tí mo, tí mo fẹ́ràn jù, tí mo fẹ́ràn jù. Torí ó dára púpọ̀ fún ọmọkùnrin àti fún ọ̀dọ́ láti máa fi bọ́ọ̀lù eré aláfẹsẹ̀gbá fi ṣe ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo máa ń bínú lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà nínú mọ́tò. Ìdí, ìrí, ìdí tí mo máa ń fi bínú ni pé tí mo bá lọ síbi iṣẹ́, tí mo bá rí tí àwọn èèyàn ṣe kún ojú ọ̀nà tí wọ́n ò dè, gbé mọ́tò wọn kúrò ní ojú ọ̀nà àbí tí ẹlòmíì fi mọ́tò rẹ̀ àbí ọkọ̀ rẹ̀ fi dé ojú ọ̀nà mọ́lẹ̀. Ìdí nìyí tí mo máa ń fi bínú ní, tí mo máa ń fi bínú tí mo bá tí ń wa ọkọ̀ mi lọ. Torí ojú pópó náà kò fẹ́ púpọ̀ púpọ̀ tó fi jẹ́ pé yóò gba ọkọ̀ méjì láṣẹ kọjá níbẹ̀. Torí àwọn dẹ́rẹ́bà míì wọ́n á ti mọ̀ tí yó. Wọn ò sì tún ní mọ bí wọ́n ó ṣe wa ọkọ̀ ní ojú pópó tàbí kó mí kò fẹ́ kọlù ẹ níbi tí yẹ, níbi tí ò yẹ kó ti kọlù ẹ tàbí ò mí á kán ìyà láì, láì sọ bí tí á yà sí. Ìdí nìyí tí mo máa ń fi bínú ní, tí mo máa ń fi bínú ní ọkọ̀ mi torí wípé ìbínú mi á máa mú wọn jẹ́ kí wọ́n sá fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá tí ń wa mọ́tò lọ. Torí láì bínú sí ẹlòmíì ní ojú pópó náà, ì, wọn ò ní mọ irú bí wọn, ó yẹ kó wọn ṣe wa ọkọ̀.

Mo máa ń ṣètò email mi dáradára torí wípé àwọn oríṣiríṣi, àwọn oríṣiríṣi àwọn ǹkan ló wà nbẹ̀. Ìdí nìyí tí mo máa ń fi ṣètò email mi dáradára torí àwọn ẹni tó wà ní òkè òkun wọ́n máa ń sábà fi, àwọn ǹkan ránṣẹ́ sí mi láti sí email mi. Ìdí nìyií tí mo máa ń fi tọ́jú email mi dáadáa torí pé ó ṣe púpọ̀púpọ̀ torí ìgbà mìí tí àwọn ẹni tó bá fi ǹkan ránṣẹ́ sí mi láti orí email, wọ́n lè ti sọnù ní ọ̀dọ̀ tí wọn, ṣùgbọ́n ti tòdò mi tí mo bá wo bẹ, màá tún rí, màá sì máa tún fi ránṣẹ́ padà sí wọn. Ìdí nìyií tí mò fi fẹ́ràn àti máa ṣètò email mi dáradára torí wípé oríṣiríṣi ǹkan ni mo fi pamọ́ síbẹ̀. Email ó ṣe kókó, ó ṣe pàtàkì torí email ó lè jẹ́ kí ẹ̀yàn kó rí ǹkan tí ẹ̀yàn ti sọnù tipẹ́tipẹ́ torí email òun ni, òun ni ǹkan tí àwọn olóyìnbo ń pè ní email tí wọ́n ń pè ní Gmail tí ó sì máa ń jẹ́ kí wọ́n lè tètè rí ǹkan tí wọ́n bá wá. Ìdí nìyíi tí èmi náà fi fẹ́ràn àti máa fi ǹkan pamọ́ sí ibi email mi. Ìdí nìyií to fi jẹ́ pé mo máa ń ṣe àmójútó, mo sì máa ń ṣètò rẹ̀ dáradára.

Mo máa ń rántí àwọn àdéhùn mi lọ́pọ̀lọpọ̀ torí pé ó ṣe pàtàkì láti máa rántí àdéhùn, torí mo ti ní ibi tí mo máa ń kọ wọ́n sí, ìwé àti tàkádá tí mo máa ń kọ wọ́n sí, torí, torí ó ṣe pàtàkì. Torí tí mi ò bá kọ àdéhùn kalẹ̀, mi ò ní mọ ohun tó kàn ní ọjọ́. Mo ṣe àdéhùn kan fún ẹni kan ní ọjọ́ ajé torí mo ní tó bá di ọjọ́ ajé oṣùpá mẹ́je, mă wá bà á ní ilé rẹ̀. Á jọ lọ sí ọ̀dọ̀ awọn oní Bàrà mí. Wípé tó bá ti di ọjọ́ ajé, á jọ lọ sí ọ̀dọ̀ àwọn oníbàrà mí wípé kó máa múra sílẹ̀. Àdéhùn yìí ni mo ṣe fún un. Mo sì lọ wá'bì kàn fi pamọ́ sí àti tí mo kọ́ sí. Ó jẹ́ ìgbà tí mo ṣe, ìgbà tí mo ṣe àdéhùn yìí tán. Àdéhùn yìí, mo rí pé mo muṣẹ. Mo wá ibi tí mo kọ́, mo wá ibi tí mo kọ àdéhùn náà sí. Mo sì mú, mo sì mú, mo sì yẹ̀ ẹ́ wò. Mo sì rí pé há! Oṣùpá mẹ́je tó fẹ́ pé tán. Ìdí ní yìí tí mo fi máa ń ṣe àdéhùn mi. Mo fi máa ń rántí àdéhùn mi dáradára.

Mo máa ń kojú àwọn ìṣòro mi níbi iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ fúnra alára mi, àti pé èyí tí ò bá yé mi, mo sábà máa ń gbe fún ọ̀gá mi àbí kí n fi tó àwọn ẹni tí a jọwà níbi iṣẹ́ ní etí pé, "à, ẹ wò ó, eléyìí òye mi." Àwọn ìṣòro mi tí mo ní ó máa ń jẹ́ kàyéfì fún mi tó fì jẹ́ pé tí mo bá ti ní àwọn ìṣòro yìí, mi ò ní lè ṣiṣẹ́ kokan mọ́. Màá kókó dára, màá kókó dáwọ́ dúró fún wákàtí kan àti ààbọ̀ torí, hmm, láì kọ́kọ́ yanjú ìṣòro tí mo kókó ní náà níbi iṣẹ́, mi ò lè ronú ohunkóhun torí iṣẹ́ ẹni, ibi iṣẹ́ ẹni làti mọ ẹni lọ́lẹ̀. Àwọn ìṣòro mi tí mo máa ń sábà dojú kọ níbi iṣẹ́, ó máa ń jẹ́ kàyéfì fún mi.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ dáradára torí wípé láì bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀ dáradára, wón ò ní wá ní ọjọ́ mi torí bí mo bá ṣe bá wọn sọ̀rọ̀ ni wón ó ṣe wá ní ọjọ́ mi àti bẹ́ẹ̀ náà ni wón ó ṣe wá bá mi ra ọjà tí ó bá di ọjọ́ mi. Ìdí nìyí tí mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ dáradára torí, ẹlòmíì ó wá láti ọ̀nà jíjìn, ọ̀nà jíjìn tó sì wá ó jẹ́ pé ó rí pé ọjà mi ó wà ní owó pọ́kú ni òfi máa ń wá sí ọ̀dọ̀ mi. Ìdí nìyí tí wọ́n máa ń fi ṣe àwọn oníbàárà mi dáradára. Àwọn oníbàárà mi wọ́n ṣe pàtàkì sí mi gidigidi torí àwọn lọ́ wọ́n ń jẹ́ kí n mú oúnjẹ lọ sílé, àwọn lọ́ wọ́n ń jẹ́ kí n rí owó ná láìsí àwọn mio lerí owó ná. Ìdí nìyí tí mo fi fẹ́ràn àwọn oníbàárà mi ọ̀pọ̀lọpọ̀

Ìgbà ìkẹ́yìn tí mo lọ sí ọjà, ó jẹ́ ní ìgbà tí ìyá mi àti bàbá mi tí wọ́n rán mi lọ sí ọjà. Ìgbà tí a ń múra ọdún Kérésìmesì tí a mọ̀ sí Christmas, òun ni ìgbà kẹ́yìn tí mo ti lọ sí ọjà. Ìgbà tí mo sì ń lọ sí ọjà, ó jẹ́ ìgbà tí ó jẹ́ déédéé oṣù kan sí ẹ̀yìn. Òun ni ìgbà tí mo ti lọ sí ọjà. Ìgbà tí mo sì lọ, tí mò ń lọ sí ọjà yìí, mo pade ọ̀rẹ́ mi Tádé ní ọ̀nà. Ọ̀rẹ́ mi Tádé, òun ní, ó ní, ó ní alùpùpù tí àwọn bàbá rẹ̀ gbé fun. Alùpùpù yìí ló, ló, ló fi gbé mi dé ọjà. Òun ni mo sì gbé. Òun ni awa mejéèjì sí jọ gùn tí a gbé dé ọjà tí mo sì, tí mo sì ra ohun tí màá rà ní ọjà tí mo sì padà sílé pẹ̀lú Tádé, pẹ̀lú alùpùpù tó fi gbé mi. Àwọn òbí mi, ìyàlẹ́nu ló jẹ́ fún wọn nígbà tí mo tètè súré lọ ọjà tí mo sì tún tètè padà dé. Wón ní, "àh! Boo lo ṣé." Èyí ni, èyí ni bí àwọn, èyí ni bí àwọn òbí mi ṣe yanu wípé, "àh! Ọmọ yìí, ó ti sáré lọ ọjà, ó sì tún sare dé." Òun ni ó fi jẹ́ ìgbà ìkẹ́yìn tí mo lọ sí ọjà.

Bẹ́ẹ̀ni, màá mu coffee níbi iṣẹ́ torí coffee ni àwọn ará ibi iṣẹ́ wa wọ́n fẹ́ràn jù lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyí tí èmi náà fi máa ń bá wọn mu coffee torí coffee ó máa ń ṣiṣẹ́ fún àwọn ẹ̀sàn kan ní àgọ́ ara. Ó sì máa ń jẹ́ kí ẹ̀yàn kó yára ní ibi iṣẹ́. Ìdí nìyí tí mo fi fẹ́ràn coffee. Ọ̀kẹ́ lára àwọn, òkè lára àwọn oníbàárà wa tí ó máa ń bá sábà gbé coffee wá fún wa ní ibi iṣẹ́, òun ni ó máa ń ta coffee fún wa ní kọ́, ní ìgbà kọ̀ọ̀kan. Ó ń ka lóko, a sì san owó rẹ̀ bí ó ṣe fẹ́ torí ìgbà kọ̀ọ̀kan tí a rà, ó jẹ́ sílè márùn-ún. Sílè márùn-ún yìí sì ni ẹni tí ò bá sì lè rí sílè márùn-ún ẹ̀sán yóò, yóò, yóò, yóò kọ, yóò kọ orúkọ rẹ̀ kalẹ̀ sí ibi pátákò kan tí ó wà ní ẹ̀gbẹ́ ibi iṣẹ́ wa wípé "à tó bá di ọjọ́ mi, ìwọ yóò san owó mi bọ̀ ṣùgbọ́n èmi yóò ta coffee fún ẹ ní òní." Bí mo ṣe máa ń mu coffee ní ibi iṣẹ́, ó dára púpọ̀ púpọ̀. Inú mi sì máa ń dùn tí mo bá ti mú torí ó máa ń jẹ́ kí n lè ṣiṣẹ́. Iṣẹ́ mi sì tún máa ń yára tí mo bá ti rí coffee.

Bẹ́ẹ̀ni, mo máa ń sábà ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi torí wípé àwọn ẹlẹgbẹ́ mi wọ́n fẹ́ràn láti máa jiyàn ní àárín ara wọn tàbí ìjìyàn yí sì-- ìjìyàn tí wọ́n sì máa ń ní láàárín ara wọn, ó sì máa ń jẹ́ kí wọ́n máa léri wípé àwọn olùrà won. Ìdí nìyí tí mo máa ń fi sábà ń ṣe àṣètò láàárín àwa méjì sí mẹ́ta tí a máa bá wọn parí ìjà náà àbí parí ìṣòro náà tí wọ́n ní. Ẹnikan ó lè sọ pé dúdú ni aṣọ náà-- dúdú ni ọkùnrin náà wọ̀, ẹnìkan tó lè sọ wípé pupa ni, pupa ni ọkùnrin náà wọ̀. Èyí ó lè dí jalè láàárín wọn, ṣùgbọ́n ìṣòro ni fún wọn láti sọ pé, "à, aṣọ báyìí ni ẹni náà wọ̀." Kí ẹnikan nínú wọn yóò sì gbàgbé wípé, "à, aṣọ báyìí ni ó wọ̀." Ṣùgbọ́n èyí, èyí ni bí mo ṣe máa ń bá wọn parí ìṣòro náà. Ìṣòro náà bí mo bá ti fẹ́ bá wọn parí ẹ̀, a kúrò ní ẹ̀gbẹ́ kíláàsì wa àbí ká yẹra fún àwọn tó wà ní agbègbè wa tí a sì lọ jókòó sí abẹ́ ibìkan tí a parí ẹ̀ tá a ní, "èyí ni kí ìwọ kó mú, ta ló mú e lé?" A sì máa, a máa wá ìdí aṣọ tí ọkùnrin náà wọ̀, a sì máa bá wọn parí ẹ̀ wípé, "à, aṣọ pupa ni ẹni náà wọ̀ kì í ṣe aṣọ dúdú." Èyí ni bí mo ṣe máa ń bá wọn ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi torí wọ́n fẹ́ràn ìmaijiyàn púpọ̀.

Ìgbà ikẹhìn tí mo rìnrìn àjò fún isẹ́ ni ọjọ́ tí ọ̀gá mi tí wọ́n bẹ̀ wá ń'ṣẹ́ lọ sí òdì kejì ìlú tí wọ́n ní àwọn oníbàárà kan ń durò de wá wípé wón rí pé ọjà wa o wà ní owó, owó pọ́kú àti owó péréte. Ni ọ̀gá wá fi rán emi àti àwọn akẹgbẹ́ mi lọ sí ilu òdì kejì wípé ká lọ bá àwọn oníbàárà wá wípé ká bá wọn ta ọ́, ká ta ọjà fún wọn ní owó péréte. Èyí ni ìgbà ikẹhìn tí mo rìnrìn àjò fún isẹ́ àti ìgbà náà tí a ti lọ ta ọjà náà. Ọ̀gá mi kò, kò fi ìrìn àjò, ìrìn àjò tó mi létí wípé ká tú lọ síbi, ká tú lọ fún ìrìn àjò fún isẹ́ mọ́ torí wípé ó mọ̀ wípé mo máa ń ṣiṣẹ́ dáradára mo sì máa ń wúwa bí ọmọlúàbí. Ìdí nìyí tí ọ̀gá mi, tọ́gà mi fi má ń, tọ́gà mi ò fi, tọ́gà mi ò file jẹ́ kí n lọ ìrìn àjò mọ́.

Bẹ́ẹ̀ni, mo ní ètò àbò fún ẹ̀rọ kọ̀m̀pútà mi, torí wípé àwọn ohun kan wà tí mo fi sí orí ẹ̀rọ kọ̀m̀pútà mi tí mi ò bá sì ṣe ààbò rẹ̀, yóò, yóò sọnù àbí kí n má ri mó. Ìdí nìyí tí mo fi fi ẹ̀rọ àbò sí orí kọ̀m̀pútà mi, torí wípé tí n bá fi ẹ̀rọ àbò sí orí kọ̀m̀pútà mi, àwọn ohun kan tí a ṣe níbi iṣẹ́ tàbí tí àwọn èèyàn tí wọ́n fi rá iṣẹ́ sí mi, mo lè máa ríi mó, mo lè máa ríi mó tí mo sì nílò rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyí tí mo fi fi ètò àbò, ètò àbò sí ẹ̀rọ kọ̀m̀pútà mi torí pé ó ṣe púpọ̀, ó ṣe pàtàkì, pàtàkì láti fi ẹ̀rọ ètò àbò sí ẹ̀rọ kọ̀m̀pútà mi torí wípé mo máa ń sábà lo kọ̀m̀pútà mi lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti wà níbi iṣẹ́, torí a máa ń fí ṣe bí ọjà wa ṣe wọlé àti bí àwọn oníbàárà wa ṣe ra ọjà sí lọ́wọ́ wa. Ìdí nìyí tí mo máa ń fi fi àbò sí kọ̀m̀pútà mi torí wípé tí mi ò bá fi àbò sí ẹ̀rọ kọ̀m̀pútà mi, àwọn ohun tí àwọn oníbàárà wa tí wọ́n rà ní wọ́ wa ó lè má, a lè má, a lè má ríi mó. Ìdí nìyí tí mo fi fi ètò àbò sí ẹ̀rọ kọ̀m̀pútà mi torí pé ó ṣe pàtàkì, pàtàkì púpọ̀ láti fi ètò àbò sí ẹ̀rọ kọ̀m̀pútà mi. Bákanná, ọ̀gá mi sì tún kọ́ mi wípé tí mi ò bá fi ètò àbò sí ẹ̀rọ kọ̀m̀pútà mi, gbogbo ọjà tí àwọn oníbàárà wa rà wọ́n lè máa púrọ́ wípé àwọn ò ra báyìí, àwọn ré lè torí ìdí náà ni. Ìdí nìyí tí mo fi fi ètò àbò sí ẹ̀rọ kọ̀m̀pútà mi.

Rárá, mi kì í ṣá, mi kì í jẹ́ kí fóònù mi kó gbóná rárá torí wipé tí ó bá ti ń gbóná, mi àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní orí rẹ̀ á máa ṣe sege sege. Ìdí nìyí tí mi ò fẹ́ ń jẹ́ kí fóònù mi kó gbóná torí pé kó bá ti ń gbóná báyìí, ìṣekíṣẹ́ ló máa ṣe tàbí kó máa dáku kó máa jí torí tí mo bá ti ń ṣe àwọn nǹkan báyìí ní orí, tí mo bá ti ń ṣe bí ìṣirò ní orí fóònù mi àbí tí bá ń pé yẹn kò ní jẹ́ kí ẹ̀rọ fóònù mi kó ṣiṣẹ́ dáadáa. Ìdí nìyí tí mo má, Ìdí nìyí tí mo máa ń fi lárabalẹ̀ wípé kó farabalẹ̀ ṣiṣẹ́ dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń sábà ṣe ètò ìtọ́jú ara mi dáradára torí wípé láìṣe ètò ìtọ́jú ara ẹni, ara ẹni yóò máa ṣe ségesìgi. Bí mo ṣe máa ń ṣe ìtọ́jú ara mi ni wípé lóṣù kọ̀ọ̀kan àbí lọ́dún kọ̀ọ̀kan, mo máa ń lọ sí ọ̀dọ̀ dókítà láti yẹ̀ mí wò láti wo ibi tí mo bá tún, tí ó bá tún nílò láti ṣe ìtọ́jú ara mi. Mo máa ń sábà ṣe ìtọ́jú ara mi ní ọ̀dọ̀ dókítà ní ilé ìwòsàn tí dókítà náà sì ti mọ̀ àsìkò tí mo máa ń sábà wá sí ilé, ilé ìwòsàn náà tí òun sì máa ń kọ́kọ́ dá mi lóhùn torí wípé mo jẹ́ ẹni tí ó máa ń sábà lọ sí ilé, ilé, ilé ìdánwò rẹ̀ dáradára. Ìdí nìyí tí dókítà náà fi mú mi gẹ́gẹ́ bí oníbàárà àti.